Àṣà tí ẹbí mi máa ń ṣe ni àṣà pínpín ǹkan ní ìgbà awe. Ìgbà wẹ̀ tí ó jẹ́ ìgbà wẹ̀ Ramadan. Kí Ramadan tó dé, a ti ra n ta máa pín sílẹ̀ bí i èlùbọ́, bí i gàrí àti gbogbo ohun tí ẹnu ń jẹ. Tí oba ti kú díẹ̀ kí ó dé ni a máa pín. Ó ní àṣà mìíràn tí a máa ń ṣe nínú ẹbí wa. Òun náà ni àṣà pé tí ó bá ti kú díẹ̀ kí ọdún dé, òní ni a lọ kó wá sí ilé. A pe jọpọ̀, a sọ̀rọ̀, a jiroro lori bí a ṣe fẹ́ ṣe ọdún tí ń bọ̀. A jiroro tó bá jẹ́ pé ǹkan kan n nu wá àbí ikeji wọ́n já àbí wọ́n ní ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ra wọ́n, a jọ́sọ́, a yanju ẹ, a fi ọ̀rọ̀ Ọlọ́run bá ara wa sọ̀rọ̀, a rora dana ranpe, a, a pe ẹbí nìkan la máa pè. A dáná ranpe, a jọ sọ̀rọ̀, a jẹun, a ṣeré jáde, a ṣeré inú ilé, èyí, a ṣeré, ayo, a ṣeré inú ilé bíi ayò ọlọ́pọ́n àti àwọn káàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àṣà kan tí a máa ń ṣe ní ìdílé mi, ẹmí rẹ̀ àbí emi. Lára rẹ̀ náà ni tó bá ti di ìgbà iléyá, aṣọ kan náà ni gbogbo obìnrin ilé máa ń wọ̀. Lára àṣà wa ni gbogbo obìnrin ilé á wọ aṣọ kan náà. Àwọn ọmọdé won a wọ aṣọ kan náà lóbìnrin. Àwọn ọkùnrin won a wọ aṣọ tó jẹ́ pé àwọ̀ kan náà ni ṣùgbọ́n ó lè máa jẹ́ irú bátánì kan náà tí ó wà ní ara aṣọ obìnrin ni yóò wà ní ara aṣọ ọkùnrin. Ẹ̀ṣin púpọ̀.

Yàrá inú ilé mi tí mo fẹ́ràn jù náà ni yàrá tí onílé máa ń sùn, èyí tí a máa ń pè ní master bedroom. Yàrá náà fẹ̀ dáadáa, àwọ̀ bẹ̀ fọn, àwọ̀ bẹ̀rẹ̀wà òtútù mini mini. Ferese ibi fẹ̀ gidigidi gan, àtẹ́gùn a máa gbàgbọ́ wọlé àti láti ta rẹ̀ ni wọ́n túnṣe tí ó ń dán igi, a fi bí awo sóbì. Yàrá náà fine, yàrá náà rẹwà gidigan. A ní balùwẹ̀ níbẹ̀ àti ní ilé ìyàgbẹ́, ṣùgbọ́n tí a bá rìn síwájú díẹ̀ si, a ní ibi ilé ìdáná tí kò ti è súmọ́ ilé ìyàgbẹ́ wà rara Mo nífẹ̀ẹ́ yàrá kankan tó dẹ̀ jẹ́ yàrá tí gbogbo wa ti ń ṣe, tó dẹ̀ jẹ́, mo nífẹ̀ẹ́ yàrá náà gan.

Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí mo ti sọ fún yin tẹ́lẹ̀, òṣìṣẹ́ ilé ìwòsàn ni mí, nọ́ọ̀sì ni mí. Mo mọ̀ bí a ti dá ọkọ̀ dúró ní ìdojúkọ. Bí a bá ti rí ọkọ̀ tó ń bọ̀, a máa ń naa ọwọ́ sókè. A á pè wọ́n, "ẹ jọ̀ọ́, ẹ ṣáánú, ẹ ṣáánú." A ti máa na wọ́n. Bá ti rí ọkọ̀ náà láti ọkàn kọ́, èèyàn a ti máa na ọwọ́, a ti máa na ọwọ́ yẹn wálé, a ti máa na ọ́ sókè, a ti máa na wálé. Bí àwọn ọkọ̀ náà bá sì ti rí pé ẹnìkan na wo, ó ńa wálé, ó ńa owọ́, ó ń wọ̀ wálé. Ó ṣe é ṣe púpọ̀ nínú àwọn ọkọ̀ náà kì í won dúró. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ lè má fẹ́ dúró, ṣùgbọ́n àwọn ọkọ̀ tó bá ní ẹ̀mí, èyí tó dẹ̀ mí, tó ní ẹ̀mí ìyànju olójú yóò dúró. Pe a obìnrin tó ń sáré, tó ń sáré sá, tó ń sáré seyin, tó ń nowọ̀ ọ́, tó fi ń dá ọkọ̀ dúró yìí, a jẹ́ pé ó nílò ìranlowo ni. Tàbí ní ìgbà mí, a lè mú fóònù wa ká pé ọ̀kan ọ̀kan ẹ̀sán, àbí ká pé nọ́mbà tí ó bá jẹ́ pé nọ́mbà pàjáwìrì ti ìlú oni kàlùn ku. Bá sì ti pé a máa ṣe ohun tí a bá fẹ́ ṣe fún ẹni tí pàjáwìrì bá dé bá. Àbí ìdojúkọ tó bá jẹ́ ìdojúkọ tí ẹ̀mí ni, tó bá jẹ́ ti iná ni, a máa ṣe ohun pàṣẹ a lè ṣe láti fi pa iná náà. Tó bá jẹ́ ìdojúkọ pé mọ́tò eyán bàjẹ́ ni. Bá bá ti pé ẹni tí ó máa bá a tún mọ́tò ìna ṣe, a máa dá mọ́tò ìmíràn dúró tí yóò gbé náà lọ sí ibi tí ọkọ̀ ìmíràn dúró sí. Títí tí a fi eré ọkọ̀ ìmíràn tí yóò gbé ni lọ sí ibi tí à ń lọ. Ẹ ṣéun.

Mo wà ní orí oju opo ayélujára bí mẹ́rin, mo wà ní ti Facebook, èyí tí ṣe www.facebook.com, mo wà ní TikTok, èyí tí won ṣẹ̀ṣẹ̀ gbe de bí ọdún mẹ́rin sí márùn-ún sẹ́yin tó bá tó bẹ́ẹ̀. Mo wà ní Instagram, èyí tí ọ̀pọ̀lọpọ̀ ontaja àti òǹrajà tí máa ń fi orọ́ jomitóro oro tí wọ́n ti máa ń ta ọjà níbẹ̀. Mo wà ní orí Twitter, mo wà ní orí Twitter tí wọ́n ń pè ní X, mo dẹ̀ wà ní orí Facebook náà, mo ti sọ èyí, ṣùgbọ́n bí ẹ̀ẹ̀kan lọ́dún, mo wà ní orí Telegram náà, ṣùgbọ́n bí ẹ̀ẹ̀kan lọ́dún ni mo máa lò wá àwọn tó kù, èyí tí mo máa ń lò tí ó dára dára tí ó dà mí níju ju ẹni Facebook àti WhatsApp, èyí tó jẹ́ pé ó ní ohun tí ọlọ́run fi ń ṣe fún mi. Ẹṣeun pupo.

Ìrọ̀rí kan ṣọ́so naa ni mo máa ń lò, torí mo jẹ́ pé ẹ̀mí ti ń mú ọkọ́ ìrọ̀rí mi. Ṣùgbọ́n ìrọ̀rí kan tí mò ń lò náà kò tíì wù mí kí n pàrọ̀ rẹ̀, nítorí pé ó ti ń ṣá, aṣọ araẹ̀ kọsì sẹ̀, kò sì ṣe é fọ́, ò sì wú mi kí n pàrọ̀ rẹ̀. Mo ra, mo ra ìrọ̀, mo ra ìrọ̀rí náà ní ìgbà tí mo fẹ́ wọ ilé ẹ̀kọ́ gíga mi ní ọdún meji sẹ́yìn. Sugbon n ko ni pe ra imi ni aipe laininna pelu ase oluwa, ki oluwa ki o pese funmi. N ó ra ìrọ̀rí, ṣùgbọ́n mo lè ra méjì. N ó máa fi kan ti ẹ̀mí ní ìgbà mí, n ó sì máa kan ti orí mi. Ẹ̀ṣeun.

Ah! Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ o, pẹ̀lú owó aṣẹ naa. Ní ìwọ̀n n bà tí agbára mi bá ká, mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Tí mo bá ní ìkápá àti ṣe ǹkan kan fún ènìyàn, mo máa ń ṣe é. Mo máa ń rí i dájú pé mo gbiyanju, mo ṣe. Tí n kò bá sì ní ìkápá àti ran àwọn ènìyàn lọ́wọ́ tààrà látara mi, mo lè bá ẹni náà sọ fún ẹni tí mo mọ̀ pé ó ní ìkápá rẹ̀ láti ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́. Irú ẹni bí a sì máa rí ìrànlọ́wọ́ tí ó nílò gbà látara pé mo sọ fún-- mo bá sọ fún ẹni tí yóò rán an lọ́wọ́. Mo máa ń ran ènìyàn lọ́wọ́ o, kódà-- tí agbára mi bá ká, un o ripé mo ṣe é. Bí agbára mi ò sì ká, n o tọ àwọ̀ tí agbára wọ́n ká. Tí agbára wọ́n ká a lọ, kí mo bá ni ṣe ǹ tí ẹni náà ń fẹ́ rẹ̀ ṣe.

Rárá, n kò ní ìforúkọ sílẹ̀ ní ilé eré ìdárayá, torí pé mò jẹ́ ènìyàn tí kò nífẹ̀ẹ́ eré ìdárayá rárá. Ṣùgbọ́n ní awon igbà mí, mò máa ń ṣe àwọn eré ìdárayá ránpẹ́ tí wọ́n kì í gba agbára púpọ̀, tí wọ́n ò bá kí a máa mí sókè kí a máa mí sódò. Eré ìdárayá tí mò máa ń ṣe ní àwọn tí mò máa ń ṣe ní inú ilé mi, gẹ́gẹ́ bí ká fò sókè bí èmewà, èmi, èmeedógún. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí kí a bẹ̀rẹ̀ kí a lòke, gẹ́gẹ́ bí kí a, a sáré àbí kí a fẹ́ sẹrin. Níwọ̀n bá nínú ọgbà ẹni, àwọn eré ìdárayá tí mò máa ń ṣe nìyẹn. Ṣùgbọ́n n kò ní ìforúkọ sílẹ̀ ní eré ìdárayá kankan. Láìpẹ́, mò ń gbàlé rò láti lọ sí ilé ìdárayá láti lọ fi orúkọ sílẹ̀, ṣùgbọ́n kò ní máa ṣe eré ìdárayá tí ó jẹ́ eré ìdárayá tí ó gba agbára. N ọ̀ máa ṣe ìwọ̀nba tí agbára mi ka.

Mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ dáadáa nítorí pé àwọn nǹkan tí mo bá kó sínú rẹ̀ kò gbọdọ̀ sọnù, omi kò gbọdọ̀ dà á sí, ǹkan kò gbọdọ̀ ṣe. Àwọn ìwé tí ó wà bẹ́ẹ̀ jẹ́ ìwé pàtàkì tí ó yáyì, tó jẹ́ pé bí omi bá dà á sí i, bí ǹkan kan bá ṣe àbí tí ó bá sọnù, a kò lè rí i gbà mọ́ láyé láyé ẹ̀kan lári gbà. Àyàfi tí èèyàn bá máa ṣe affidavit, tí èèyàn fi máa ṣe ìwé-ẹ̀rí pé èèyàn ti ní irú nǹkan báyẹn rí. Àpẹẹrẹ irú ìwé yìí ni ìwé-ẹ̀rí tí mo gba nígbà tí mo kúrò ní ilé ìwé girama. Tí irú ìwé náà bá sọnù, ìwé-ẹ̀rí tó bá sọnù, a jẹ́ pé kò sí ẹ̀rí pé mo lọ sí ilé ìwé girama. Àyàfi tí ń bá máa tún irú àdánwò bẹ́ẹ̀ ṣe tí yóò fún mi ní irú ìwé-ẹ̀rí yẹn. Ẹ kejì ni irú àpẹẹrẹ ìwé yìí ni ìwé ọjọ́ orí àbí ìwé ọjọ́ ìbí. Bí èèyàn bá sọ̀yenu wáhala ti yóò fi gba ìmíràn, yóò ju wáhala tó yẹ kí olúwa rẹ̀ fi tọ́jú ìwé fáìlì ìfiwepamọ́ sí. Àwọn ìwé bí ìwé ilẹ̀, ìwé, ìwé, ìwé oniràja, ìwé títaja àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó bá jẹ́ olówó nílàá àbí tí ó ní iye lórí, èyí tí olóyinbo ń pe ní valuable, mo máa ń kó lọ sí ilé ìfowópamọ́ àti fi tó yáyi ìpamọ́ sí nítorí pé àibámọ́ ọlọ́run maje ari ogun iná, ọlọ́run maje aarì ọ̀ọ̀lẹ̀, ǹkan kan lè ṣe nílé ṣùgbọ́n tó bá wà níbẹ̀, ohun tí wọ́n ń pè ní ìjọba insurance yìí ó máa yí orí rẹ̀ ká. De bi pé tí ǹkan kan bá ti ẹ̀ ṣe, iwe awà pé ọ̀dọ̀ ìjọba ni mo kó o sí ṣùgbọ́n báyìí, báyìí ni o ṣe, é ṣeun púpọ̀.

Rárá o, n ò ní òògùn tí mo ń mu lójoojúmọ́. Ọlọ́run ọba ò jẹ́ kí ó ní àáre kan tí ó ṣe mí àbí èkejì tí ó jẹ́ pé ojoojúmọ́ ni n ó máa lo òògùn àbí mu òògùn. Ṣùgbọ́n lẹ́ẹ̀kookan tí ara ba fè ṣe díẹ̀, n ó máa ń lo òògùn. Ṣùgbọ́n kì í ṣe ojoojúmọ́. Nígbà tí kò sí ìdí tí mo fi máa lò ó, mo de fi eléyi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé à ní ẹni tó jẹ́ pé kò gbọdọ̀ pa òògùn rẹ jẹ fún ìṣẹ́jú kan, dẹ́bí pé fún odindi ọjọ́ kan. Bí ó bá pa jẹ ntí yóò ṣe ohun gan fún rarẹ̀ ò ní lè gbá a. Ṣùgbọ́n èmi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò sí irú ààrùn bẹ́ẹ̀ ni, àìpèpè mi kò sí nínú ẹbí, mi kò sí lára tèmi náà. Torí náà, n kò kì n lo òògùn lójoojúmọ́. Kódà bó bá ṣe bi ẹni ó tẹra díẹ̀, màá kọ́kọ́ sùn, màá kọ́kọ́ wá àwọn ọ̀nà tí ara mi yóò fi fún ra ara lára rẹ̀ yá. Tí n bá rí pé n tó ṣe mí kì í ṣe ohun tó pọ̀, ṣùgbọ́n tí n bá rí pé ó kọ́ kọ́lọ àti fúnra lára ara mi yá o. O lè díẹ̀ fún mi nítorí pé bo ìyà ààrùn tó ń ṣe mi ná pọ̀ díẹ̀. N o lolè ìwòsàn lọ gba òògùn. Ṣùgbọ́n ká yọwó eléyìí. Mi kìí ṣe ẹni tó ń lo òògùn lójoojúmọ́

À, ìgbà tí ọjà tuntun yóò jáde ní agbègbè ọ̀dọ̀ wa ní bíbà yìí n kò mọ̀, ṣùgbọ́n tó bá jẹ́ ọjà tí wọ́n ń ná ní bíbà yìí tí a ti n ṣe kátàkárà ní Ẹ̀nbere, ọjọ́ márùn-ún márùn-ún ni à ń ná ọjà yìí. Gbogbo nǹkan mélọ̀mẹ́lọ̀ lọ́dẹ ń tà níbẹ̀. Ba ṣe ń ta ewébẹ̀ ni wọ́n tà, ọjà oko bẹ́ẹ̀ lọ ń ta bàtà ni wọ́n tà, aṣọ ti kíkún lọ ń ta, tí Yorùbá ni wọ́n tà, gbogbo ohun tí a ránlò tí ẹnu ń jẹ àti ohun tí a ń lò fi gbé ilẹ̀ ayé ní òòrùn pátápátá. Ọjọ́ márùn-ún márùn-ún ni ọjà yìí ṣí. Ọjọ́ tí wọ́n ná ìkángbẹ̀yìn ni ọjọ́ Jímọ̀, ọjọ́ Saturday, ọjọ́ Sunday, ọjọ́ ajé, ọjọ́ Ẹ̀ní ni wọ́n ná ọjà mìíràn tí wọ́n á taná. Emí ìrin ni ọjọ́ márùn-ún ení ti ṣe, ti tún ṣe ọjọ́ Tuesday. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe máa ná ọjà yìí ṣùgbọ́n nípa ọjà tuntun tí Ẹ̀n bẹ́rẹ̀ ń kùn mó, ní ipa ìgbà tí yóò jáde.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ mi láti ilé. Ní ọ̀pọ̀lọ gbà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń gbé iṣẹ́ ibi iṣẹ́ wá sí ilé láti wá ṣe. Ní igbà mìí mo de tí màá ṣe iṣẹ́ tó yẹ kì ń ṣe ní ibi iṣẹ́ ní ojo kejì tí mo bá rà ye ní ilé wọn yóò ti ṣe gbogbo wọ́n lẹ̀. Nítorí kí ń má bà á pẹ́ lọ sí ibi tí wọn ó lọ àbí lọ sí ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni mo ti máa ń ṣe, mo máa ń ṣe iṣẹ́ mi láti ilé. Eséun púpọ̀.

M máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ni, níbo ṣe tó àti bó ti yẹ. Bo bá jẹ́ pé won jo fún wa ló wọ́pọ̀, a máa pín ni dọ́gba dọ́gba. Toba sì jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń rọra nǹkan fún wọn, ń fún wọn ní owó tàbí kí n ya wọn ní èyí tí wọ́n bá ní dí. Ṣùgbọ́n a kìí jọ sábà na owó pọ̀. Tí a bá jọ na wó, léha jọ gùn, a kọ̀ lọ sí ilé ìwé. Léha, òwú ni wọ́n á pàwà pọ̀. Ṣùgbọ́n tàbí kí á lọ gba owó ní ẹnu báǹkì. Ni, a sì máa ń di pé a jọ máa ń ní owó pọ̀. Léha, ṣùgbọ́n tí o bá ti rí ìkankan náà ní irú irú náà. Hmm.

Ah! Àkókò ọdún Ìléyà ni. Àkókò ọdún yìí jẹ àkókò tí àwọn Mùsùlùmí máa ń ṣe ọdún dúndúndún wọn wá. Àkókò yìí ni ọdún tí mo fẹ́ràn jù tí inú mi yọ sí. Kódà inú mi má ń dùn tí ó bá ti ń bọ̀ ni. Mo nífẹ̀ ìléyà nítorí pé gbogbo èèyàn láti òkè òkun àbí láti ibikíbi tí ọ ba wu kí ọma gbé, wọ́n yóò pàdé nílé. Jíjẹ mímú yóò wà níi repetẹ́. Mo sì nífẹ̀ẹ́ ọdún yìí nítorí pé a fi ń, a fi ń kí Ọlọ́run tí ó jẹ́ kí! Bàbá wa, ẹrú Ọlọ́run wa Ábúráhámù kí ó má pa ọmọ re Ísmaeel. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ọdún yìí gidi gan láti ọkàn mi. Bẹ́ẹ̀ náà ni mo nífẹ̀ẹ́ ìtúnu àwẹ̀ náà. Àwọn ọdún tí mo nífẹ̀ẹ́ jù niyen.